Àjọ̀dún tí mo fẹ́ràn jù, o ní àjọ̀dún tí a máa ń ṣe níbi iṣẹ́ wa ní oṣù kẹjọ kẹjọ. Àjọ̀dún yìí ó jẹ́ ìrántí ńlá fún ọ̀gá ilé iṣẹ́ wa. Oṣù yìí ni ọ̀gá ilé iṣẹ́ wa kọ́kọ́ dá ilé iṣẹ́ yìí lẹ̀. Bákan náà, nígbà tí ilé iṣẹ́ náà di ọdún kan, oṣù yìí náà ni ọ̀gá ilé iṣẹ́ wa náà tún wá ní ìyàwó tó ṣe ìgbéyàwó. Ó wá dùn mọ́ ọ̀gá wa nínú pé irú ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ tó yẹ òun mọ̀ sábà máa dúnú. Ó náà ni ọjọ́ kẹjọ nínú oṣù kẹjọ la máa ń sábà ṣe àjọ̀dún yìí. Àwa máa ń pe léré, à máa ń pé àlejò, à máa ń pe mọ̀lẹ́bí kó wá bá wa dúnú, kó wá bá wa yọ̀ ní ọjọ́ àjọ̀dún yìí. Àjọ̀dún yìí dùn débi wípé a máa ń rò pé àwa là ní ilé iṣẹ́ ni. Torí pé á ṣebọ̀ṣe wùwà, á jẹ́, á mu, á kó mọ̀lẹ́bí bó bá ṣe ọ̀rẹ́ aládùúgbò tí a bá ní, á kó wa bẹ. Torí pé ọ̀gá wa ó like fàájì. Ọ̀gá wa ó like fàájì débi pé tí fàájì bá dé lè, kò ní mọ̀ pé òun ti náwó, òun ti náwó ribiribi. Olówó láti ni ọ̀gá tí a ní ní ilé iṣẹ́ wa. Tó bá ti wá di àsìkò àjọ̀dún yìí, àwọn ọ̀rẹ́ rẹ̀ náà tún wá máa ń fi oríṣiríṣi owó, ǹkan wọn fi ránṣẹ́, ká fi kún ǹkan tí á jẹ, tá ṣè, tá mú lọ́jọ́ náà. Tí mo bá ní kí n wo bí àwọn èèyàn ṣe máa ń pọ̀ sí níbi àjọ̀dún náà. Àh! A máa ń gba ilé, a máa ń gba àga ìjókòó tí ó tó bí, tí ó tó bí ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún méjì. Torí pé ibi tí a máa ń lò, pápá ilé ìgbá bọ́ọ̀lù ńlá tó wà ní ìlú, olè a máa ń sábà lò. A wá jẹ́, á mu kódà, á tún pa owó gan lọ́jọ́ náà. Torí pé báwọn kò bá ṣe náwó fún ọ̀gá wa, wọ́n tún máa ń náwó fún àwọn ọmọ iṣẹ́ ọ̀gá wa. Inú wa máa ń dùn tá jọ̀dún bá ti ń kú bí oṣù márùn-ún, oṣù mẹ́rin, oṣù mẹ́ta, a ti máa ń wò pé àh! Ọjọ́, ọjọ́ la tún ń bọ̀. A máa ń rán aṣọ. Aṣọ tí a máa ń rán, ó máa ń pa kòkó gbó, gbó gbó ṣíṣẹ́ tó wà ní abẹ ọ̀gá wa. Là máa ń rán aṣọ kan náà tí a wọ̀ ní ọjọ́ náà. Ọ̀gá abákán náà ló ti máa ń ra fún wa. Ó wá jẹ́ ká ní ìfẹ́ ọ̀gá wa débi wípé a ò tí ì ní irú ọ̀gá tó ṣe bá ń fún wa rí. Ọ̀gá náà jẹ́ èèyàn dáadáa. Tá ìjọ̀dún bá ti ń sunmọ́, ǹkan, ǹkan ribiribi ló ti wá máa ń ṣe fún wa. Torí pé àjọ̀dún náà máa ń jẹ́ ìdùnrú fún, ó máa ń jẹ́ ayọ̀ fún nínú oṣù náà. Torí a mọye ǹkan tí ó mú sábà ṣẹlẹ̀ fún un nínú oṣù náà. Torí náà tí wọ́n máa ń fi ṣe ìrántí tí wọ́n máa ń ṣàdúrà fún, tí wọ́n máa ń ṣàdúrà fún Ọlọ́run pé Ọlọ́run ṣe ǹkan ribiribi fún òun tí òun ò le gbàgbé. Ó tún wá jẹ́ pé nígbà àjọ̀dún náà, a máa ń lé kún, a máa ń lé kún ní ti dáadáa. A máa ń lé kún ní dùnnú. Inú a máa ń dùn, ayọ̀ a máa kún ara wa. A jẹ́, á mu kódà, a tún máa ń fi oúnjẹ ránṣẹ́ sí àwọn tí ó bá fẹ́ wá tí wọ́n bá lè padà wá. A gbé oúnjẹ káàkiri. A so-- ló fi jẹ́ pé ní àjọ̀dún yìí a fẹ́rẹ̀, a fẹ́, a fẹ́rẹ̀ rẹ̀ gan. Àjọ̀dún a fẹ́ràn rẹ̀ gidi gan torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn là máa ń tún rí, táàjì rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn là máa ń tààjì rí nínú ọjọ́ náà.

Adùn tí mo fẹ́ràn jù níbi ice cream, ó náà ni súgà ara rẹ̀. Ó máa ń dùn púpọ̀, ó lè tún máa ń tẹ́mi lọ́rùn torí wípé mo níìfẹ̀ sí kí màá lá ńkan tó bá ti dùn tí ó sì ń bára mu. Àwọn adùn tó wà bí ice cream pọ̀, ṣùgbọ́n gẹ́tẹ̀ mi gán-an nífẹ̀ẹ́ sí jùlọ ó ni àwọn súgà rẹ̀ tí ó tún máa ń tutù mọ́ni lénu ló fi fa tí mo fi fẹ́ràn kí màá lá sugar ice cream torí pé bí èèyàn bá ti lá á, yóò tún máa dì mọ́ èèyàn lénu. Oríṣiríṣi ice cream lò si wà. Ice cream ìtẹ́ máa lọ sí inú ike, ìtẹ́ máa ń ṣí sí inú ọ̀ra, kódà ice cream mìíràn wà tí wọ́n fi síbi jẹ. Gbogbo ẹ̀pà tá náà ni mo níìfẹ̀ sí jù, ṣùgbọ́n èyí tí mo níìfẹ̀ sí jùlọ ó ni ẹni tí ìh- èyí tí wọ́n sábà ṣe sínú abọ́ tí èèyàn máa ń fi síbi jẹ torí pé ìyó mọ̀ bó bó bá ṣe wù èèyàn, ìyó sì máa dé ẹnu èèyàn bí èèyàn bá ti fẹ́ a sì máa tutù pọ̀ kódà a máa dì í torí pé ẹnu ni yóò ti máa yòrò síi ni lénu. Ice cream tí mo ti ń sọ yìí, súgà ara rẹ̀ a máa pọ̀. Èmi, èmi gẹ́gẹ́ bí ẹni kàn mo lè, mo sì níìfẹ̀ sí kí n máa jẹ ńkan tó bá dùn gẹ́gẹ́ bí sugar ice cream. Sugar ice cream a máa tẹ́ni lọ́rùn tí ó bá ti yòrò síi lénu báyìí, ọ̀kan balẹ̀ tó bá jẹ́ pé ní aya-- kẹ́ fi mọ ẹwu, tó bá jẹ́ pé èèyàn ń rìínú òun àbí èèyàn ti sẹ́nú òun kí èèyàn wá mọ ice cream yìí kó wá fi ẹnu, aah! Ara òún sì máa kokọ̀tùra, ọ̀kan akọ̀ ko balẹ̀ díẹ̀

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ó pọ̀ púpọ̀ kódà mii rò pé mo lè kaà tán. In mọ̀ọ́ ká ní ẹ̀kọ́ kan, ọjọ́ kan mo rántí wípé nígbà tí ìyá tó bí mi lọ́mọ àti bàbá tó bí mi lọ́mọ, wón à sí nílé, àwọn ẹ̀gbọ́n mi ò sí nílé, àwọn àbúrò mi náà ò sí nílé, èmi nìkan mo wà níjọ́ náà. Mo sùn ní ìyá mi ó fi mí kalẹ̀ sínú ilé, ó jáde. Nígbà tí mo jí, nígbà tí mo jí, l'ẹ̀rù wa ń bà mí, mo ké, mo pariwo, ẹ̀gbà mí ó áh, tá lọ́ wá ladugbo, kò s'ẹ́niyan kan tó dá sí mi. Mo sá ń bẹ́rù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù tí a máa ń wò, o ma n dẹ́rù bá ni ngbà mí, lófi ìfàá tẹ́rù fi ń bà mí nígbà tí mo jí. Nígbà tí mo jí, mo ń pariwo, mo gbá ilẹ̀kún, mo rí pé wón ti ti ilẹ̀kùn, mo rí pé wón ti ti ilẹ̀kùn, ló fi ìfàá ti ẹ́rù fi ń bà mí níjọ́ náà. Mo sá ké, ké, ké, ké, ké, ké, kò sí ẹni tó, tó gbọ́ tó yọjú sí mi títí tí ìyá mi fi dé. Ó wí pé, "ha á, wipe iwọ́ ọmọ yìí, kí ló ń pariwo fún?" Ìmí tí mo tún rántí nígbà tí mo kékeré mi, òní pẹ́ ní, mo ní fẹ́ kí n máa gba bọ́ọ̀lù ẹlẹ́sẹ̀gbà. Mo nífẹ́ rẹ kí n máa gba gan. Ọjọ́ kan wá wà tí mo lọ gba bọ́ọ̀lù pẹ̀lú àwọn àgbàlagbà. Mo rò pé mo lè lo agbára mi pẹ̀lú wọn ni. Ṣùgbọ́n nígbà tí mo rí pé wọ́n ń ṣe jù mí lọ, mo wá sá, wọ́n bá fi mí se yẹ̀yẹ. Ọjọ́ mi tí mo tún rántí, òní wípé ọjọ́ kan wà tí a lọ sí ilé ìwé, mo gba aawẹ̀ kúro nlé ni. Nígbà tí mo wá dé ilé ìwé, mo wá rí àwọn ọ̀rẹ́ mi tí wón o gba awẹ̀. Ẹ̀mi bá, ẹ̀mi na bá paró fún wọn pé emi na ò gba awẹ̀ kúrò n lé, mo bá jẹ nínú oúnjẹ wọn, mo bá tún délé, mo bá sebi eyi ti ń gba wẹ̀. Ọjọ́ mi tí mo tún rántí nígbà ọmọdé mi, òní wípé mo ní ìfẹ́ kí n máa fi owó, owó oúnjẹ mi kí n máa fi sá pọ̀, kí n máa fi pamọ́. Mo wá fi sí àpò ṣòkòtò mi ní ọjọ́ kan, ìyá mi bá bá mi fọsọ, ló bá ri owó náà. Ẹ̀mí, ẹ̀mí sì ti jáde. Nígbà tí maa padà dé, bí mo se rántí pé mo f'owó sí àpò ṣòkòtò nuu. Mo bá dé bẹ́ẹ̀, mi bà bá owo n bẹ̀ mọ́. "Ah! Inú mi ń bàjẹ́." Mo wá lọ bá ìyá mi, wọ́n bá ní àwọn ò ti bá mi fi dáná. "Ah! Ó dùn mí gan." pé, "Ah! Tall ni n gbagbé owó síbí?" Lára àwọn ìrántí mi náà nu. Lára àwọn ìrántí ìgbà kékeré mi, òní pé mo ní ìfẹ́ kí n máa sá fún ilé ẹ̀kọ́ kí wón lọ súkù. Ọjọ́ kan wá wà, mo, mo sọ pé a lọ sí súkù. Mo bá gba ẹ̀yìn yọ, mo lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan tí ó rẹ tí ó lọ súkù ní ọjọ́ náà, mo wá lọ kí i. Nígbà tí màá délé rẹ̀, mo rí pé ó ń tẹ fóònù o nwo tẹlifíṣàn, ẹ̀mí náà bá wá pẹ̀lú rẹ̀. Mo ti wá gbàgbé'rá pé súkùu ló yẹ kí n wá. Bá ti jọ jókòó táa ń fẹ́yín táa ń wo tẹlifíṣàn náà. Nígbà tí màá bá padà rántí wá yìí, mo rí pé ah! Ọjọ́ ti lọ, aago bí méjìlá ti lù, mi ò lè lọ sí súkù, mi lè padà sílé. Mo sá dúró síbẹ̀ pé tí àsìkò tí a bá fi jáde ilé ìwé tí ó bá fi tó, màá lọ sí ilé. Nígbà tí a jáde táa délé, èmi mò ń pàn án olùkọ́ mi ti pe àwọn òbí mi pé ṣé ó sì tì mi o fi wá súkù. Mo bá délé, mo bá parọ́. Nígbà tí wọ́n padà ka irọ́ mi, wọ́n náà mi bi ẹni pé mo jalè ni lára àwọn ìrántí mi náà nu. Ìrántí, ó, ó, ó jẹ́ ǹkan tó bá mi ninu jẹ́ ń jọ yẹn.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi dáadáa torí pé àwọn alásùnwọ̀n mi ni wọ́n, mọ̀lẹ́bí mi ni wọ́n, ẹ̀jẹ̀ mi ni wọ́n, pàápàá olólùfẹ́ mi ni wọ́n táa sì nífẹ̀ẹ́ ara wa púpọ̀. Wọ́n ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi dáadáa. Tó bá ti wà jẹ́ pé àsìkò tí a bá ní ìsinmi níbi iṣẹ́, wọ́n tún máa ń faramọ́ wọn dáadáa. Ìyàwó mi máa ń nífẹ̀ẹ́ ká mọ sábà gba ìsinmi níbi iṣẹ́ torí pé tí a bá jọ wà, a jọ dẹ́fẹ̀, a jọ ṣàwàdà, a ṣeré pẹ̀lú àwọn ọmọ, a gbéra wa jáde, a lọ kí àwọn ẹ̀yàn, a lọ kí àwọn ọ̀rẹ́, àwọn alábàágbé wa, a jọ ṣeré papọ̀. Kódà níbi tó dé èmi àti àwọn ìyàwó mi torí ìyàwó méjì ni mo ní báyìí. A máa ń lọ sí ibi tí a ti lọ gba eré bọ́ọ̀lù tí a fẹsẹ̀ gbà tí ó sì mọ́ wò mí tí ó mọ́ rẹ́ẹ̀rin tí ń bá ti goal àbí tí ń bá ti ṣe àsìṣè ní orí pápá eré bọ́ọ̀lù. A nífẹ̀ẹ́ ara wa gan púpọ̀. Tó bá di ọjọ́, ọjọ́ kẹfà náà ọ̀sẹ̀, a lọ kí àwọn mọ̀lẹ́bí wa. Ni a máa ń sábà ṣe eléyìí ní ẹ̀ẹ̀kan abẹ́mẹ́jì ní oṣù. A lọ kí àwọn ẹbí wa. Ìgbà mí à lọ sí ẹbí àwọn ẹbí tèmi tó jẹ́ àwọn ẹbí ọkọ. Ìgbà mí a lọ sí ibi ẹbí ìyàwó mi tó jẹ́ àwọn ẹbí ìyàwó mi tó jẹ́ ẹbí ìyàwó. A bá wọn ṣàwàdà, a jọ ṣeré, a jọ tún ṣe àwọn ìràntí tí ó ti pẹ́, a kíra wa, a yọ̀, a gbéra wa jáde, a ṣàwàdà, a tún bá wọn ṣe nǹkan tí won ba fẹ́, a tún jọ mọ́ ọ dámọ́ran nǹkan tí ó bá kù tí ó yẹ ká ṣe. Bákan náà àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi ó jẹ́ pé kí èmi àti àwọn ọmọ ká jọ lọ ṣeré, ká gbéra jáde, ká lọ sí ibi tí ó yẹ ká lọ. Báyìí ni ọ̀tí mo ń lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi nígbà tí mo bá rí wípé ó ti kúrò ní mímo, tí ì ṣe pé ó dọ̀tí gidi gan. Mo máa ń sábà ṣe ìmọ́tótó yìí ní ọjọ́ kẹtà, kẹtà. Ṣùgbọ́n tó bá ti wá di, tó bá ti di ọjọ́, ọjọ́ ìsinmi tí à ń pè ní ọjọ́ ọsà Sátidé, mo máa ń ṣe ìmọ́tótó ilé mi gidi gan ju ti tẹ́lẹ̀ lọ. Màá gbá gbogbo ilé káàkiri, màá fọ aṣọ, màá, àwọn ibi tí kókó bá wà, a ó wu kókó. Tó bá sw pé ká fi ní èròjà tí ó fi gbẹni, a fi áa tún gbogbo gọ́tà ilé wa a fọ, gbogbo àwọn, àwọn nǹkan tí kò yẹ kó wà láyíká aa mú kúrò. Mo máa ń sábà ṣe ìmọ́tótó ilé mi torí pé mo kórìrá ìdọ̀tí. Kódà ìyàwó mi, àwọn ọmọ mi wọ́n mọ̀ pé mo kó ìrá ìdọ̀tí. Látì kékeré, òun ni ìyá tó bí mi ló máa ti máa ń sọ fúnmi pé, àti kékeré mi ni mo ti mọ́, tó fi dé bí pé tí mo bá ń lọ sí ilé ìwé, tí bàtà mi bá kọ́ ìdọ̀tí, tó bá ní ìdọ̀tí lára nínú in tun maa nu-un nu lójú àná, aṣọ mi ò kín dọ̀tí tí mo bá ń lọ sí ilé ìwé nígbà tí mo fi wa n kékeré. Óun ló fún wa sése sése tó fi dé pé mo dàgbà tí emi gán wa ní ilé tí mò ń tọ́jú, tí mò ń darí. Àwọn mọ̀lẹ́bí mi mọ̀ pé mo kó ìrá ìdọ̀tí. Wọ́n sì máa ń bá mi mójútó àyíká mi. Wọ́n máa ń bá mi mójútó ilé mi dáadáa kúrò ní bí pe kò dọ̀tí. Mo, torí pé ìmọ́tótó ó jẹ́, ó jẹ́ àǹfààní fún ara wa, ó jẹ́ àǹfààní fún àwùjọ wa, ó jẹ́ àǹfààní fún àdúgbò wa. Ìmọ́tótó jẹ́ nǹkan tí ó yẹ kí gbogbo èèyàn ó máa tẹ̀lé kó máa ṣe torí pé àìmọye, àìsàn ni máa ń wá níbi pé kí èèyàn mọ̀, kí èèyàn ma ṣe ìmọ́tótó. Yálà, ìmọ́tótó ara, kí èèyàn mo ṣe ìmọ́tótó ara ni o àbí ìmọ́tótó ilé. Apẹ́rẹ àìsàn tó lè fà ní kí, níbi tí o je pé èèyàn ò bá ṣe ìmọ́tótó ilé, òun náà ni a, eebi ń pè ní màléríà tí a ń pè ni, tí a mọ̀ sí tí máa ń fà ní ẹ̀fọn. Àpèjúwe ni pé tó bá yí pé bí gọ́tà ilé tó dọ̀tí, tó míkún bẹ́ẹ̀, tó dẹ́gún, àwọn kòkòrò ẹ̀fọn, àwọn nǹkan tí wọ́n jẹ́yàn, wọ́n máa ń sábà lé fò sí ibi iru omi bẹ́ẹ̀. Ó sì máa ń kó ìdọ̀, yóò sì máa kó àìsàn tí yóò máa kó àárẹ̀ bá àwọn tó máa ń gbé àyíká náà. Apẹ́rẹ mi níbi ìmọ́tótó, àìmọ̀, àìṣe ìmọ́tótó ilé ni pé tí kò kó igbó tó bá wà ní gbogbo àwùjọ ilé, àyíká ilé, àwọn nǹkan, àwọn ẹran, àwọn ǹkan olóró, àwọn ẹran olóró, ẹran tó ní oró ó lè fà, ó lè ṣàkóbá fún wa gẹ́gẹ́ bí ejò, àkéékèé, àwọn nǹkan tí wọ́n ń tà yàn ó lè, ó lè sútà fún wa. Yálà tí a bá ń kọjá ńbẹ̀ kó bu, kó bu yàn jẹ àbí kí ó fi, torí pé ó ti wà níbẹ̀ kó fi wọ inú ilé wa. Kódà àwọn eku asín, a tún máa, a máa wà ní àwùjọ bá òun torí pé àwùjọ náà ó dọ̀tí, ó dẹ̀kùn fún igbó. Ìmítú ni pé ní tí èèyàn ò bá ṣe ìmọ́tótó ilé, àwọn èèyàn ó máa kó ìrá láti máa bá èèyàn ṣe torí wípé won mọ̀ rí péní ẹni idọ̀tí ni èèyàn. Wọn ò ní le yọ̀ mọ́ èèyàn. Ẹni tí ò bá sì ṣe ìmọ́tótó ilé rẹ̀, àwọn àlejò yóò kàn máa yínmu síi ni. Kódà a ti máa jẹun ní ọ̀dọ̀ rẹ̀ gan. Wọ́n máa, wọ́n máa kó irìrá àti máa jẹun bẹ́ẹ̀ torí pé wọ́n mọ̀ nígbàgbọ́ pé oun tó fi le, tí ó fi le má ṣe ìmọ́tótó ilé àbí àwùjọ rẹ̀ kò le se ìmọ́tótó óúnjẹ tó fẹ́ fún wọn. Lóòfà tó fi jẹ́ pé ní àwọn ẹ̀mí kórirá, kó kàn máa jẹun níta torí pé ní ìdọ̀tí tí ó wà láwùjọ rẹ̀ tí ó ò mójútó lófínfa jẹ́ pé ní mo níìfẹ̀ ìmọ́tótó, mo si máa ń ṣe ìmọ́tótó ilé mi dáadáa táwọn mọ̀lẹ́bí mi sì mọ̀.